Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn ni pé, hmm, mo ti máa kọ́kọ́ fi ara balẹ̀ dáradára. Mo ti máa rọ ṣọtùn, mo ti máa rọ sósì, pé irú irọ́ wo ni mo le pa tí ó máa jẹ́, tí ó máa rí bẹ́ẹ̀ tí wọ́n sì ti máa gbà pé bẹ́ẹ̀ ló ṣe rí. Tí n bá ti wá farabalẹ̀ dáadáa, màá rọ lọ́kànra mi, mo ti máa máa ṣọ́ si ara mi, màá dàpadà ní irú èsì tí wọ́n lè dá mi lóhùn. Ẹ̀sìn tí mo bá ti wá rọ̀ dáadáa tí mo ti fi gún un sí, ó lè kan pé báyìí irú irọ́ tí mo fẹ́, irú ọkà tí mo fẹ́ pa ni. Báyìí ìlú ṣì ṣe máa rí, ǹjẹ̀ máa fi àdúrà pé, "àlọ́ àṣà náà ni o." Ǹjẹ̀ kí wọn sọ mo fẹ́ pà yí, ǹjẹ̀ kí wọ́n mọ̀ pé irọ́ ni o. Wọn rò pé òótọ́ ni mo pa ó. Mo dẹ̀ máa gbé kalẹ̀ pẹ̀lú bí mo ṣe fẹ́ pa irú irọ́ náà, so that ó fi máa, ó tún máa wà. Mo tún máa fi tárátara ni mo fi máa n pa irọ́ náà, so that wọ́n fì máa mọ̀ pé òótọ́ nì nǹkan tí mò ń sọ. Bẹ́ẹ̀ ni mo sì máa ń pa irọ́ ọkàn.

Ṣé o fẹ́ran jíjọ? Bẹ́ẹ̀ni, mo fẹ́ran jíjọ. Àgàgà tí ó bá wá jẹ́ ijó abínibí mi, ó jẹ́ bí bàtá ni ìlù tí wọ́n bá ń lò, àbí wọ́n bá ń lò gángan, àbí wọ́n sì ń lo ìyálù. Gbogbo ìlù tí wọ́n bá ṣẹ̀sẹ̀ ń lò tó bá ṣàdé jẹ́ ìlù abínibí mi, orí mi máa wú, ara mi ya ga-- máa ya gágá, mo sì máa bọ́ sí ibi ijó láti jó. Ara ẹran náà ni mo ti jó jẹ́, ni náà ni tí mo fi fẹ́ran láti máa jó, láti máa mú ara mi yá gágá. Mo fẹ́ran ijó lọ́pọ̀lọpọ̀, mo máa ń jó wọn. Àgàsí tí n bá tún gbọ́rin tó máa ń mú inú mi dùn, orin náà tó sì wá pẹ̀lú ìlù tó bá mú, ah ara mi máa yá gíga, inú mi máa dùn, mo máa jó ìbànújẹ́ kúrò dáńnú lára mi.

Ṣé o fẹ́ràn kíkọ́ orin? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọ́ orin gan-an. Alàga tí mo bá wá ṣiṣẹ́ lọ́wọ́. Aà! Mo fẹ́ràn kíkọ́ orin gan-an ni. Ìgbáná ni iṣẹ́ mi máa máa yá. Kọ́ da gan, mi ò ní fẹ́ mọ̀ pé mo ń ṣiṣẹ́. Níkan máa mọ̀ pé mo fi ìkàn ṣe eré ni. Bí iṣẹ́ mi ṣe máa lọ kánmọkánmọ. Ohun tó, ohun tó fọ, mo tí lè fọ sọ́tà. Mo ti lè gbá gbale tan. Mo ti lè dá sọ́tàn. Mo lè ṣe ohun kan tí mo bá fẹ́ ṣe tán. Ni ó di pé mò ń kọ orin. Ni pé mò ń kọ orin. Mo fẹ́ràn òrín kíkọ gan-an ni. Tó bẹ́ẹ̀ gẹ́, tí orin kan bá jáde ní òní, mo máa wà anà láti mọ orin náà dáradára. So that bí mo bá ti ń ṣiṣẹ́, mo lè máa kọ́ láti mu iṣẹ́ mi yá gágagágá. Bẹ́ẹ̀ ni o, mo fẹ́ràn orin kíkọ gan-an. Ko si orin tó jáde ní òní, tí gbogbo ẹyí ti ń gbọ́, mo máa wò ó. Mo máa mọ̀ pé mo mọ̀ dáradára. Bí mo bá ti ń ṣiṣẹ́, kí nle ibà máa fi kọ orin kọ ṣiṣẹ́. Èyí ni ẹ ti, mo fi máa mọ àwọn orin kọ dáradára.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún isẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ní ibi isẹ́ mi ni pé mo fẹ́ mọ̀ bí wọ́n ṣe máa ń sọ ogún tí ó máa sọ di ogójì, bí wọ́n ṣe máa ṣiṣẹ́ five naira tí ẹ máa fi pa twenty naira. Mo fẹ́ mọ̀ nípa rẹ̀. Ó dára kèèyàn máa wá ìmọ̀ kún ìmọ̀. Torí ìmọ̀ kún ìmọ̀ ni a fi ń kọ́rọ̀ jọ̀, a fi ń kọ́ gbogbo nǹkan kan ko jọ ní ilé ayé yìí. Mo fẹ́ mọ̀ nípa rẹ̀ dáradára. Ó wù mí láti mọ̀ bi wọn ṣe máa ń sọ nǹkan kan tí wón máa sọ di méjì. Mo mọ̀ orí ẹni yá, ó dẹ̀ máa ń mú ìlọsíwájú bá ayé ayé èèyàn. T'eèyàn bá mọ̀ nípa àwọn nǹkan bẹ́ẹ̀yen, ní ẹnu ṣe èeyàn, a máa mọ̀ pé t'èèyàn bá ṣe báyìí, ó lè bá iṣẹ́ jẹ. T'èèyàn bá sì ṣe báyìí, ó máa mú iṣẹ́ lọ sí ìdàgbàsókè síi. Iru àwọn nǹkan báyìí, mo fẹ́ mọ̀ ní ẹnu ìṣe mi. Ó sì wù mí láti kọ́ ní dẹ mọ̀ dáradára.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Èmi máa ń kí àwọn ènìyàn tí àpọ́nlé ti àpọ́nlé, tí ọ̀yàyà ti ọ̀yàyà. Mo sì máa ń kí àwọn ènìyàn, eni tí ó bá yẹ kí n kúnlẹ̀ fún, mo máa kúnlẹ̀ fún. Tí ó bá sì yẹ kí n bẹ̀rẹ̀ die fun, mo máa bẹ̀rẹ̀ die fun. Ṣùgbọ́n ẹni tí mo ba wá ń kí tí àpọ́nlé ti àpọ́nlé, tí ìkúnlẹ̀ ti ìkúnlẹ̀, tí ó wá wá di ìgbà mìíràn tí mo kíi, tí ó kan kí mi ganhùn tó ṣe bíi pé òun ò mọ̀ mí. Hmm. Irú ẹni bẹ́ẹ̀ tí ó bá di ìgbà mìíràn, èmi náà máa mọ bí mo ṣe máa kíi. Ó máa mọ bí mo ṣe máa ṣe àpọ́nlé rẹ̀, bí ṣe àwọn tó máa ṣe ṣí ọ̀yàyà rẹ̀. Nílé ayé, wọ́n ni kí n pọ́n mi lé, kí n pọ́n wọ́n lé. Nàá ni ogún ní ayé yìí. Ti eni kan ba máa ń pọ́n ẹnìkan lé, ẹni kejì ò ní pọ́n lé, rara kì se ǹkan tó dára. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe ǹkan tẹni. Mo máa ń kí eeyàn pẹ̀lú idunu àti ọ̀yàyà àti-- Ṣùgbọ́n tí mo bá wá ń kí ẹ, tí ìwọ wá ṣe bákan sí mi, a jẹ́ pé èmi náà máa kó ara mi kúrò nílẹ̀ fún ọ ni. So that, onikaluku máa mọ àyè ara rẹ.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀ ni pé, mo ti máa ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí mo ti máa fi àkókò àti ìgbà tí mo máa jí, mo ti máa fi sí ní orí. Tó bá ti wá dún, ìgbà náà mo máa mọ̀ pé àkoko tí mo fẹ́ jí ti tó. To ba dun, igba min o ma ma dun mo mi, mo tun le fi owo mi ti ma fi pa mole. Ìgbà mí sì ni ẹ̀kan náà náà ni mo máa dìde. Torí ó ní bí ara ènìyàn ṣe máa ń sinmi sí ní gbogbo ìgbà tí ènìyàn bá ń sinmi, bẹ́ẹ̀ ni mo ṣe máa ń jí ní òwúrọ̀ kùtù. Ẹ̀tí bí mo bá tún ṣe fẹ́ ṣe nìkan ṣé, ó jẹ́ wípé bá ní iṣẹ́ tó pọ̀ ní òwúrọ̀ ọjọ́ kan, mo máa ní bí mo ṣe máa tètè jí sí. Ṣùgbọ́n tí mi ò bá níṣẹ́ ní òwúrọ̀ ọjọ́ keji, mo máa sùn gan-an títí di ìgbà tí ó bá máa wù mí láti dìde àbí tí mo bá ń lo ibi iṣẹ́ ẹnìkan náà ni òwúrọ̀. Ṣùgbọ́n ní ọjọ́ ìsinmi, èmi máa ń sùn gan-an, mo máa ń sùn mì ki tete gi ní òwúrọ̀ rárarà.

Ṣé o ní ètò ààbò kọ̀m̀pútà? Hmmm, ètò ààbò kọ̀m̀pútà. Tẹ́lẹ̀ ni mo ní o, ṣùgbọ́n báyìí mi ò ní ìbò ààbò kọ̀m̀pútà. Ó sì dára kí ènìyàn ní ǹkan tó dára láti yan ààbò kọ̀m̀pútà. Ṣùgbọ́n èmi ò ni, mi ò mọ̀ bí mo ṣe fẹ́ ṣe, mi ò mọ̀ bí mo ṣe rin, ṣùgbọ́n ó wù mí láti ni kọ́ lọ́hun ko gbe owọ́ mi sókè jù báyìí lọ, kí èmi náà fi máa wọ́nà láti máa lò bi awon, ẹ̀rọ àwọn ayara bí àṣá bá ń mà wọ́nà rẹ̀. Kí èmi náà sì ní kí wọn kó pa'ni ara rẹ̀

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn nínú ọ̀sẹ̀, ò ti ọjọ́ tí èmi kò fẹ́ràn o nínú ọ̀sẹ̀, ó ní bí owó ọjọ́ náà bá sì wá ni wọn sì máa fẹ́ràn lọ sí. Tí ó bá jẹ́ ìgbà mo fẹ́ràn ọjọ́ ìsinmi, ọjọ́ ìsinmi èyí ṣọ̀ ṣe ọjọ́ Àìkú. Mo fẹ́ràn ọjọ́ náà púpọ̀ jù lórí ọjọ́ mi ìyí fífí ṣeré. Owó ọjọ́ náà, mo fẹ́ràn kí n máa ṣiṣẹ́ púpọ̀, mo fẹ́ràn kí n máa ṣiṣẹ́ níwọ̀nba. Aaki ti mo máa ń mu kí n lè dé, ìṣiṣẹ́ náà ni, níwọ̀nba kí n tó lọ sí mo bá dé kí n sì sinmi. Ní ìbẹ̀ ọjọ́ Àìkú, mo ni ìfẹ́ rẹ̀ gan lọ́pọ̀lọ́pọ̀, àbí ọjọ́ tí mo ò bá fẹ́ sì tí máa fẹ́ jáde, tí mo fẹ́ dùn àmíràn, tí mo fẹ́ ṣeré jáde, ọjọ́ owó ọjọ́ Àìkú yẹn náà ni mo máa fi sí. Ìdí náà mo fẹ́ràn ọjọ́ Àìkú dáradára gan-an ni.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Sé mo máa ń mu coffee ní ibi iṣẹ́? Ẹ̀kọ̀kan ni o. Ìgbà mí mo lè mu, ìgbà mi ò ṣẹ̀ lè má mú, ẹ̀kọ̀kan ni. Bá ṣe wù mí mo ṣe máa ń mú. Ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí coffee. Mi ò nífẹ̀ẹ́ sí coffee, ẹ̀koọ̀kan ni mo máa ń mu coffee. To ba ti dọ̀rọ̀ coffee báyìí, won máa yọńdà mi ni. Lojo tó bá wù mí mu, tó bá kan wà sí mi lọ́kàn pé mo fẹ́ mu coffee, ọjọ́ yẹn mo máa mú. But pé coffee mi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀, mi ò nífẹ̀ẹ́ rẹ̀ raràrá, ẹ̀koọ̀kan ni mo máa ń mú. Tó bá wá sí mi lọ́kàn láti, iyen nikan nàá ni, mo máa ń mú.

Ṣé o ní ọkọ̀? Hmm, mi ò ní ọkọ̀ o. Mi ò ní. Rárára ṣùgbọ́n ó ṣi wu mi láti ní ọkọ̀ torí, láì sí ọkọ̀, irìn o kì n yá. Ṣùgbọ́n tí ẹ̀yan bá ní ọkọ̀, gbogbo ibi to bá fẹ́ lọ, èrò rẹ ti dẹ́kun náà. A fi ọkọ̀, o máa fi ṣe èrò rẹ. Torí, tí ẹ̀yan kò bá ní ọkọ̀, tí o bá pe àwọn tí wọn máa ń fi ọkọ̀ wá gbé èèyàn ga nílé kí wọn tó wá, o máa pé, o máa gbá àkókò rẹ. Àbí tí o bá so wípé o lọ sí ìdíkọ̀ láti lọ wọ ọkọ̀, iyen náà ìgbà mí, o lè dúró, dúró, dúró, dúró kí èrò kó má ti pè nínú ọkọ̀ náà tí ó jẹ́ pé ibi tí ò ń lọ ó jẹ́ ibi tí ó yẹ kí o tètè lọ ni. Mo nífẹ̀ẹ́ sí o. Tí Ọlọ́run bá lè ra ọkọ̀ fún èmi náà. Kí Ọlọ́run kí ó bùkún ẹmi náà. Mo ni fesi, mo fẹ́ràn oko gan ṣùgbọ́n mi o ni oko.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Ìdojúkọ pọ̀, ìdojúkọ bí èèyàn ṣe lè ṣiṣẹ́, tí èèyàn máa ṣiṣẹ́, tí èèyàn máa gba orí yìn, ìdojúkọ kan ni. Ẹ̀ máa ronú lọ́tùn-ún lọ́sẹ̀ tí pé, ọ̀nà wo ni mo lè gbé iṣẹ́ yìí gbà? Ọ̀nà wo ni mo lè ṣe, bó ni mo ṣe lè gba orí yìn ìṣe yìí? Ibẹ̀ ni àwọn alábàáṣiṣẹ́ mi pọ̀. Ibẹ̀ ni àwon na tí lè tún gbé waalá àti wọn dé. Kò ní jẹ́ kí o fi ọkàn bá nǹkan tí o ti fẹ́ ṣe lọ́mọ́. Gbogbo iru àwọn nkan bá àwọn ìdojúkọ tí ó lágbára ní ẹnu iṣẹ́ ni. Kò ní ìdojúkọ iṣẹ́, kò tún wá ní ìdojúkọ àwọn ará ibi iṣẹ́ rẹ, ò ní ní àǹfààní láti fi ọkàn bále láti ṣe irú iṣẹ́ tí o fẹ́ ṣe dáradára, láì má ṣe àtúnṣe kan kan níbẹ̀. Ó dára kí èyàn máa ní ìdojúkọ kankan lẹ́nu iṣẹ́. Sungbọn kò sí bó ti fẹ́ ṣe, tí èyàn kò ní ní ìdojúkọ kankan àbí ìkejì. Boya ìdojúkọ iṣẹ́ gangan ni, àbí ìdojúkọ àwọn olùbáṣiṣẹ́, àbí ìdojúkọ ọ̀gá tó gba yàn sí iṣẹ́ gangan gan, àbí ìdojúkọ àwọn oníbàárà èyàn tí ó wá bá èyàn lọ́jà. Gbogbo àwọn ìdojúkọ yan náà ó le gan ní ẹnu iṣẹ́, kí eyan máa dojúkọ wọn.

Àwọn wo ni o fẹ́ràn jù lọ? Hmmm. Ìbéèrè ńlá bíi ni o, ìbẹ̀rẹ̀ tó sì ga ni, àwọn tí mo fẹ́ràn jù lọ. Mo fẹ́ràn àwọn ẹbí mi lápapọ̀. Mo fẹ́ àwọn ẹbí, àwọn ẹbí mi jọ, àwọn ẹbí mi ni mo fẹ́ràn jù lọ. Mi ò ní ìrẹ̀sì ẹnikẹ́ni mọ́ lárin àfi àwọn ẹbí mi, àwọn ọmọ mi àti ọkọ mi àti àwọn ẹbí mi lápapọ̀. Àwọn àbúrò mi, àwọn ẹ̀gbọ́n mi, ìyá mi, bàbá mi pẹ̀lú àwọn ẹbí mi lápapọ̀ tè mo ẹbí àwọn ọkọ mi. Ẹbí tí mo fẹ́ràn jù lọ ni tí n fẹ́ kí n kànkán kọ́ṣẹ́ wọn. Mo fẹ́ràn àwọn ẹbí mi. Mo fẹ́ràn ẹbí mi gan. Mo nífẹ̀ẹ́ àwọn ọmọ mi jù, bí i àwọn ọmọ mi, mo sì nífẹ̀ẹ́ ọkọ mi náà. Bẹ́ẹ̀ni, àwọn tí mo nífẹ̀ẹ́ jù lọ ni ọkọ mi, ọmọ mi, àwọn ẹbí mi, ìyá mi, bàbá mi. Gbogbo wọ́n ni mo fẹ́ràn jù àwọn tí mo fẹ́ràn jù lọ ni yẹn.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà rẹ? O máa ń múra sílẹ̀ torí àwọn oníbàárà pé oríṣiríṣi. Àwọn oníbàárà mi kò sí bí o ṣe bá wọn sọ̀rọ̀ kí ó ṣe ti mọ́ wọn lára. Wọ́n tun máa mọ ba o ṣe àwàdà ni tí wọ́n maa fi ba ọ ra nkan tí wọ́n fẹ́ rà. Ṣùgbọ́n àwọn miran kò sí bí o ṣe bá wọn sọ̀rọ̀ tí o mọ ọ̀rọ̀ sọ. Kò sí bí o ṣe gbọ́ ọ̀rọ̀ gbà tí wọn ò ní yí ọ lọ́wọ́ torí àwọn irú àwọn ìdí bẹ́ẹ̀. Ó dára kí o má ṣe gbá kí eyan maa ba ni gbomi sí omi ọ̀tò kí gbogbo ẹ ko lè bá a lọ ní ètò le tò. Kí eyan lè bá ta ojà rẹ̀. Oníbàárà, ó tún máa ń fa oníbàárà miran ni. Ìdí tí ó dára kí o má ṣe múra sílẹ̀ di oníbàárà, ti o te bá èèyàn ra oja, kí èèyàn mo bi eyan se máa bá sọ̀rọ̀. Mo máa ń ṣe ìgbáradì fún oníbàárà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin ni ọjọ́ tí mo gbàgbé wọ́lẹ́tì mi sí inú ilé, tí mo sì ti dé ìdíkọ̀ tí gbogbo àwọn tí a jọ ń lọ sí ibi orin tí gbogbo wọn sì ti fì mí lè lọ́nà iwájú tí ogun wọn ti lọ síwájú. Ti èmi tún wá padà wálé, mo wá mú wọ́lẹ́tì mi. Kín tó sọkún mú bọ́ sí ìta nítorí ibi ìdíkọ̀ náà tí a sì máa wọ ọkọ̀ lọ sí ibi orin. A de ṣẹ̀ máa gun ọ̀kadà dé bẹ́ẹ̀ ni. Kín tó sọpe mo dúró wipe mo rí ọ̀kadà aaa o ti gbà mí ní àkókò gan. Kín tó sọpe mo tún wá dé ìdíkọ̀ kintori ọkọ̀ tó máa gbé mi há.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn lọ jù ni, tí mo máa jáde lọ ni, mo fẹ́ràn, ki n lọ sí ọ̀dọ̀ búrọ́dà bí, búrọ́dà ibí ti wọ́n gbé jẹ, ò fi bẹ́ẹ̀ jiná sí ọ̀dọ̀ mi, ṣùgbọ́n ó jiná dírẹ́. Lójú mo máa gbé ọ̀kadà, máa gbé ọ̀kadà dé ibẹ̀, ó jiná dírẹ́. Mo fẹ́ràn kí n máa lọ síbẹ̀ torí mo fẹ́ràn ẹ̀gbọ́n mi náà, mo sì fẹ́ràn ọmọ wọn, ọmọ wọn, mo sì fẹ́ràn ìyàwó wọn náà. Ìbẹ̀, mo fẹ́ràn kí n máa lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi.

Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Ǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni pé, kí ènìyàn kó ní akíkanjú. Li láìní akíkanjú, kò sí nǹkan tí ẹni náà tí ó lè ṣe. Sugbọn tí ó bá ní akíkanjú pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe, ìrọ̀rùn ní gbogbo àwọn yòókù ó máa já sí i. Mo fẹ́ràn kí o-- òṣìṣẹ́ tuntun kó ní akíkanjú, mo sì fẹ́ràn kí òṣìṣẹ́ tuntun kó ní ìfarabalẹ̀, kí ó farabalẹ̀ dáradára ní gbogbo ǹkan tí ó bá ń ṣe. Mo sì tún nífẹ̀ẹ́ kí òṣìṣẹ́ tuntun kí ó máa wọ àwokọ̀se rere níbi ẹni tí ó bá mọ̀ pé òun bá ní ẹnu ṣẹ, tí ó mọ̀ pé ẹni rere leyìí, ipáṣẹ ẹni tí mo fẹ́ ni kí wọ́n bá ti fi ǹkan hàn, kó sì jẹ́ kó rí pé kó má ní ìgbéraga sí gbogbo ẹnikẹ́ni. Ẹni yẹn kéré sí i ni o, àbí ẹni yẹn jù lọ ni o, kó má ní ìgbéraga sí ẹnikẹ́ni, kó má dẹ ara rẹ̀ sílẹ̀ kí òwe sẹ́na kó lè bá tètè yé ní ọ̀gá.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Ó dára kí ẹyan máa ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Ní àsìkò tí èèyàn bá mọ̀ pé owó èèyàn kò dí, owó èèyàn, iṣẹ́ tí èèyàn ń ṣe ó ti wá lẹ̀ dírẹ̀, èèyàn lè ṣe ìgbéjáde pẹ̀lú ǹkan tí ó burú sí i, èèyàn fi ń fi ìfẹ́ hàn sí ara èèyàn náà ni. Ó dára kí ẹ máa ṣe ìgbéjáde ní ẹ́kọ̀kan ní ara ibi, ní ibi iṣẹ́. Kò ní pọ̀ ju òun tó máa jẹ́ ní ẹ́kọ̀kan, torí pé ìfẹ́ tó múnádóko ló lè bá, ló lè bá wà ní àárín àwọn alábáṣiṣẹ́ náà lóṣìṣẹ́ wọn. Ídí nu tí ó fí dáa kí, kí ènìyàn, ẹni èèyàn kó máa ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Èmi nífẹ̀ẹ́ rẹ̀ o. Èmi nífẹ̀ẹ́ rẹ̀ kó ṣe boyá bí i. Mínúùtì, mínúùtì ogún ni mo fẹ́ lò ní. Ó bá sì jẹ́ pé kò ní túbé, tó bá sì jẹ́ bí ìṣẹ́jú mélòó ni mo sá, mo sá nífẹ̀ẹ́ sí i.

Ìgbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Ìgbà tí mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun ni ìgbà tí mo bá rí pé ẹ̀rọ eyí to wà ní ọwọ́ mi kò ṣe dáradára mọ́, tó ti ń ṣe ìṣẹ́ kíṣẹ́ tí mo ti fẹ́ rán sí. Ìgbà náà ni mo lè ra ẹ̀rọ ayárabíàṣá. Mo lè kí ì ṣe adèdé kó wò mí lọ ra ẹ̀rọ ayárabíàṣá. Ayàfi tí ẹ kó pé ó bá ti ń yọ, ó bá ti ń ṣe àwọn ìṣe tí o ye kò ṣe kan tí mò ń ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé, "à, no, ẹ̀rọ ayárabíàṣá mi yìí ó ti ní, ó ti ní kí ohun wá ìmí." Ìgbà náà ni mo máa ń, mo máa ra ẹ̀rọ ayárabíàṣá mi tuntun. Ìgbà náà sì ń jẹ́ nǹkan tó mu ero ti mò ń lo mi o ní ra ìmíì o, mo máa mọ bẹ́ẹ̀ mi. Ìgbà tí mo bá rí pé ó ti ń ṣe iṣẹ́ kíṣẹ́, ìgbà náà ni mò máa ra tuntun.

Nígbà wo ni o kẹ́yìn gùn ọkọ̀ akẹ́rù? Ìgbà tí mo kẹ́yìn gùn ọkọ̀ akẹ́rù ni ìgbà tí a da oko. Ókó Ẹgẹ́ ni o. Koríṣà náà sì ń pọ̀. Òun náà pọ̀, nìjọ́ná. A wá lọ sí oko. Bí a ṣe wá lọ sí oko, wọ́n ti fi gbogbo ọkọ̀ akẹ́rù náà, wọ́n ti fi di ẹrù, gangan, gangan tó rí ìjọ́ná, a lọ wa ẹ̀gẹ́ ni. O wá ku ibi tí èmi máa jókòó sí. Gbogbo àwọn yòókù náà wọ́n ti wá ibìkan run ara wọn mọ́. Èmi sì lọ tọni. Wọ́n bá sọ pé kò sí ibi tí èmi fẹ́ jókòó sí. Inú gbósì ni. Mo bẹ̀ wọ́n pé ẹ dákún. Kò sí ibi tí mi ò lè jókòó sí. Ẹ gbé mi. Bi wọn se sọ pé kí n wá jókòó ní òkè ibi tí a wà, ibi tí a wà ẹ̀gẹ́ sí. Òun ni, ìgbà náà ni mo kẹ́yìn gùn ọkọ̀ akẹ́rù rí.